Ṣé o máa, o máa ń mu òògùn lójoojúmọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń mu òògùn lóòrèkóòrè lójoojúmọ́. Òògùn tó ń jẹ́ kí n jí pépé. Ki ṣóògùn olóró ni mo ń mu. Òògùn tí dókítà kọ fún mi. Ó ní ó máa ṣiṣẹ́, ó máa jẹ́ kí ara mi ṣiṣẹ́ dáadáa. Kí n jí yege kí ara mi dá ṣáká. Òògùn tí mo ń lò nìyẹn. Mo n dẹ̀ rí ìṣẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Lóòrèkóòrè, ìròyìn gbogbo nnkan tó ń ṣẹlẹ̀, gbogbo nnkan tí a ní láti ṣe, mo máa kọ sílẹ̀. Èyí tí a ti ṣe, mo máa kọ sílẹ̀. Nítorí náà mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ dáadáa.

Ṣé o máa ń ronú nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń ronú dára dára. Irunú yẹn pọ̀ dé bí pé òórùn oníkú mi mọ gan. Ṣùgbọ́n mo gbàdúrà kí Ọlọ́run bá mi sọ gbogbo ìṣòro mi, gbogbo òkè ìṣòro mi di pẹ́ tẹ́lẹ̀. Láìpẹ́ láì jìnnà. Ó jẹ́ ǹkan tó máa ń bá mi ninu je Ó máa ń fi omi jẹ sójú mi. Ǹkan pọlọpọlọ pọ̀ tí mò ń rò. Bó tilẹ̀ jẹ́ pé owó gangan náà ni ìṣòro mi. Mo nílò owó. Mo nílò owó lọ́pọ̀lọpọ̀. Ó máa ń mú mi ronú lóòrè kóòrè. Mo fẹ́ sùn, yálà, yálà nígbà tí mo fẹ́ sùn ni o Àbi nígbà tí mo ṣẹ̀e ji ní o Àbi nígbà tí mi ò sùn. Ìrònú inú mi ti sú mi. Ṣùgbọ́n mo lérò pé Ọlọ́run máa bá mi sọ òkè ìṣòro mi di pẹ́ tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ǹkan kan tó ń jẹ́ ìbànújẹ́ ọ̀kan fún mi ni. Ṣùgbọ́n Olúwa wà. Kò ní fi mí sílẹ̀ nígbà kankan.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi, ó kún ní ọ̀pọ̀lọpọ̀, orísìírísìí ìwé ló wà ń be orísìírísìí fáìlì. Mo ko sílẹ̀. Mò sì n ro láti pamọ́ kí n fi gbogbo rẹ̀ sójú kan. Máa ma tú káàkiri. Bẹ́ẹ̀ ni, fáìlì ló pọ̀ jù lórí tábìlì iṣẹ́ mi. Ó pọ̀ jaburata lọ́pọ̀lọpọ̀, Mo mà wá nkan ṣe si.

Báwo lo ṣe máa ń pa ero ọkàn rẹ? Èyí ò ye mi ọ. Òrò yìí ò ye mi ọ. Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ?

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo máa ń wọ ọ lọ́pọ̀lọ́pọ̀. Ó máa ń mú ni dára, ó máa ń buyì kún yàn. Nítorí náà, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Ó máa ń jẹ́ kí ìmúra mí pé yege yege.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì ló wà lórí ìbùsùn mi, ṣùgbọ́n ẹyo kan ni mo máa ń lò. Tí bá yí sí apá kejì, mo ma lo kejì. Ṣùgbọ́n méjì ni mo ní, ẹyo kan ni mo ń lò jù.

Ṣé o fẹ́ràn ṣí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn láti ṣí fèrèsé ọkọ̀ mi. Ó máa ń jẹ́ ká tẹ́gùn fẹ́ wọlé, kò ní jẹ́ kí ọkọ̀ run. Ma ń jẹ́ kí gbogbo àwọn nǹkan ta fi ṣe ibùjókòó ọkọ̀ ó dúró yegeyege, kò ní jẹ́ kó bó, kò ní ṣe ká tẹ́gùn bá wọ́n na ọkọ̀ dáadáa.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Mo nífẹ̀ẹ́ sí ìbòwò Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀wọ́ ṣùgbọ́n àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa, wọn kò fàyè gbà irú ẹ, tán bá ti rí ìbọ̀wọ́ lọ́wọ́ rẹ̀. Ó ti jẹ́ ọmọkọ́mọ, ó ti di ọmọ gbá, ó ti di ọmọ àwo.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrun sára? Mi ò kí ń rìn nínú òrùn, nítorí náà mi ò kí ń lo o. Ọkùnrin ni mí, obìnrin ni mo lérò pé ó ń lo gbogbo irúkàn bẹ́ẹ̀ yẹn. À ti pé inú ọkọ̀ mi ni mo máa ń wà. Tí mó bá ti bọ́lẹ̀ nínú ọkọ̀ mi, mo máa wọ inú ìbíṣẹ́. Mó bá ti kóró nínú ìbíṣẹ́, mo ti wọ inú ọkọ̀. Ti mó bá ti rú dé inú ọkọ̀, mo máa wọ ara mi délé, mi ò ní.

Ìgbóná jẹ́jẹ́ wo ni o fẹ́ràn nínú ilé rẹ? Ìgbóná jẹ́jẹ́ hisense ni mò ń lò. Ṣùgbọ́n mi ò ní ìdí kankan tí mo fi fẹ́ tan ìgbóná jẹ́jẹ́ nínú ilé mi. Nítorí ooru ti pọ̀ jù. Ooru ni ní gbogbo ìgbà. Torí náà, amúlétutù ni mo máa ń tan. Amúlétutù, ẹ̀rọ amúlétutù.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mo ti gun ọkọ̀ ojú omi rí, mo sì fẹ́ràn ìrírí rẹ̀. Bi o tile jẹ́ pé eekan nímọ́ ní aafàní láti gùn. Ó wù mí lọ́pọ̀lọpọ̀ láti tún gun sí, bi ko tí ẹ ju ẹ̀mejì sí lo nínú oṣù ta fẹ́ mu yìí.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Mo fẹ́ràn ọtí ẹlẹ́rìndòdò. Èyí tí wọ́n ń pè ní ọtí wáìnì. Ṣùgbọ́n omi ni mo fẹ́ràn jùlọ. Omi ni ǹkan mímu tí kò kín ṣe ara ní ijàmbá, ó máa ń ṣara ní áńfàní. Nítorí náà omi mo fẹ́ràn jù. Omi ò ní ọ̀tá.

Ṣé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Loti tó, ọkùnrin ni mí, ṣùgbọ́n íyen kò túmọ̀ sí pé nko ní máa bi ma ṣe ṣe oúnjẹ tí máa jẹ fúnra mi. Nítorí náà, mo mọ oúnjẹ oríṣiríṣi ṣe. Mo lè se ẹ̀bà, mo lè se ọbẹ̀, mo lè se omi ọbẹ̀, mo lè se ata díndín, mo lè se ìrẹsì alásiepọ̀, mo lè gún iyán, mo lè se ọbẹ̀ ẹ̀gúsí, mo lè ro àmàlà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? Mo fẹ́ràn ẹran tó wà lórí rẹ̀. Eran oriré ni kan náà ni mo fẹ́ràn jù.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Hmm, bátìrì fóònù mi kò kí ń dúró púpọ̀. Mi ò mọ̀ nǹkan tó dé àti ìgbà tí mo si ti raa lo tí ń ṣe bẹ́ẹ̀, nitori ná fóònù náà ti sú mi.

Báwo ni òṣè máa ń darí àwọn òṣìṣẹ́, àwọn òṣìṣẹ́. Mo máa ń darí àwọn òṣìṣẹ́ bó ti tọ́ àti bó ti yẹ torí kí n lè bá máa darí wọn dáadáa, mi ò ń bá wọn ṣe eré àṣejù. Gbogbo ọ́rọ̀ lórí iṣẹ́ náà ni, àrí bẹ́ẹ̀ wọ́n máa rí mi fín. Kò ní sí ìbẹ̀rù kankan láàrin èmi àti wọn.

Ṣé o máa ń lo èrọ ìdákẹ́jẹ? Mi ò kí ń lò, mi ò ní nílé mi, mi ò mọ irú iṣẹ́ tó ń ṣe.

Ṣé o ti lọ sóde rí? Sé o ti lọ sóde rí? O ti to ọjọ́ mẹ́ta tí mo ti lọ sóde. O ti tó odun kerin báyi nsin, tí mo ti lọ sóde. Ó sì ń wùn mí kí n lọ.

Ṣé o máa ń dé ní àkókò? Ṣe o máa ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹeyan tó máa ń pa ohun àdéhun àkókò mọ̀? Tí emí tí ẹeyan bá jọ sọ wípé a máa ri ra ní ago mẹ́fa, ago mẹ́fa yẹn geeregẹ́ mo máa ti dé bẹ́ẹ̀ tàbí kókò ìsẹ́jú kékeré ko tó aago mẹ́fa ni mo máa ti dé bẹ́ẹ̀

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ma ń gbàdúrà sọ̀lọ̀run mi, mo maá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó jẹ́ kí n sùn, ó sì jẹ́ kí n jí torí ó tọ́ opé. Màá gbàdúrà kíń to dide lóri ìbùsùn mi, mo de máa lọ fún ẹnu mi, màá wẹ̀, màá gba, màá gba ibi iṣẹ́ mi lọ. Nnkan tí màá ń ṣe l'òwúrọ̀ kọ̀ọ̀kan ni ní òrekóorè.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn jù? Irú ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn jù. Mo fẹ́ràn irú ìbọ̀sẹ̀ táwọn Nike ń ṣe jáde sí. Ó ní ilé iṣẹ́ kan tá ń pè ní Nike.

Kí ni ìlànà ìpolówó rẹ? Kí ni ìlànà ìpolówó rẹ? Orí Íńtánẹ́ẹ̀tì ni o. Orí ẹ̀rọ ayélujára. Ayé ti lajú ń sìn, ibi tí gbogbo ènìyàn tí ń polówó ọjà wọn àti iṣẹ́ wọn nìyẹn. Ó sì ń jẹ́ kí iṣẹ́ mi gbòòrò torí ojoojúmọ́ ni mo rí àwọn oníbàárà tuntun. Lat'ara pé mò ń ṣe ìpolówó lórí Íńtánẹ́ẹ̀tì. Ìyàtọ̀ wà yàtọ̀ sí ìgbà tí mi ò tí gbé ìpolówó mi lọ sí orí Íńtánẹ́ẹ̀tì. Mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ní gíláàsì ọrùn? Bẹ́ẹ̀ni, mo ní tó m’ẹ́rin sí márùn-ún. Ó ṣe kókó gan, ó máa ń bo ojú lásirí. O dẹ́tí máa ń jẹ́ kí imura ọmọkùnrin dúró yege.

Ṣé o máà ń ka àwọn àdéhùn dáadáa? O ṣe kókó, o ṣe pàtàkì láti máa ka àdéhùn. Ǹkan tí ó jẹ́ kí gbogbo èèyàn máa ṣe ni àdéhùn kíkà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, ó máa ń jẹ́ ká ra mi yá gága. Nítorí náà, ó ti mọ̀ mi lára. Àràárọ̀ ni mo máa ń ṣe ìdárayá. Ó ṣe kókó, ó máa ń jẹ́ ká ra jí pepe. Kò ní jẹ́ kí àyè wà fún àìsàn ní àgọ ara.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Mo ní ẹ̀rọ tá fi ń gẹri nílé. Nítorí náà fúnra mi ni mo máa ń ṣe irun mi, a ti irun àgbọ̀n, a ti irun erẹ̀kẹ́, fúnra ra mi ni mo màá ń ṣe. Ó máa ń tó bi oṣù mẹ́rin bó ṣù mẹ́ta ṣá kí n tó gbe lọ sọ́dọ̀ àwọn tó ń gẹrún.

Báwo ni o ṣe máà ń rí dájú pé ọjà rẹ dára? Mo máa ń mójútó fún ara mi, mi ò kí máà ń fi dá àwọn alábàáṣiṣẹ́ mi tó ń ṣiṣẹ́ fún mi, mo má a mójútó fún rara mi ni mo má a ń kà.

Ibi wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn ilé, mo sì fẹ́ràn ọ̀dọ̀ àwọn ẹbí mi nílùú Èkó. Ti m bá ti wà níbẹ̀ báyìí inu mí máa ń dùn. Mi kì í ní ìrònú tó máa ń ba ọkan mi jẹ́ ń bẹ̀, torí àwọn èèyàn mi ni mo wà pẹ̀lú. Torí náà mo fẹ́ràn láti máa wà níbẹ̀

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù April, torí oṣù tábì mi nìyẹn. Ó máa ń jẹ́ kí n ṣiṣẹ́ takuntakun. Torí oṣù, oṣù tí mo wá sí inu ayé nìyẹn. Oṣù ńlá ni. Bẹ́ẹ̀ni, oṣù tí mo, tí mo fẹ́ràn jù lọ nìyẹn.

Ṣé o ti gun alùpùpù rí? Mi ò tíì gun alùpùpù rí o. Botilẹ̀ jẹ́ pé n ò wù mí kí n gun lọ́jọ́ kan. Mo sì máa ń gbọ́ iró yin rẹ, n ò wù mí kí n ní irú ìrírí yẹn. Mo fẹ́ ní irú ìrírí yẹn, ìrírí alùpùpù. Àwọn ènìyàn ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa nífẹ̀ẹ́ sí i.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo láìki ohun ọ̀ṣọ́ gan. Ó máa ń jẹ́ kí ènìyàn dá yàtọ̀ láàrin ẹgbẹgbẹ́, torí ẹni náà máa dá yàtọ̀, ó máa tàn látọ̀ọ́n kan bá à yí. Ohun ọ̀ṣọ́ dára púpọ̀, bó tilẹ̀ jẹ́ pé ó tún léwu, ó lè fa ìjàmbá fúnni táwọn adigunjalè bá wá àbí tó bá dáyàn lọ́nà.

Báwo ni o ṣe máà ń kojú ìdína ọkọ? Mo máà ń gbé ọ̀kadà àbí kéèké láti lè yára láti dé bi iṣẹ́. Ọ̀kadà tàbí kéèké ni mo máa ń lò láti fi kojú ìdína ọkọ.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayára bí àṣá tuntun? Ọdún méjì méjì ni mo máa ń pàrọ̀ ẹ̀rọ ayára bí àṣá mi. Nítorí tí mi ò bá ṣe bẹ́ẹ̀, ó máa ma daṣẹ́ sílẹ̀, ó máa ma daṣẹ́ sílẹ̀ lọ, daṣẹ́ sílẹ̀ bọ̀n. Ó dára bí mo ṣe máa ń ṣe ẹ̀.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò ago mẹ́ẹ̀sán ni mo máa ń jẹ oúnjẹ alẹ́. Ó le jẹ́ pé ó ti pẹ́ ju lóòtitọ́, ṣùgbọ́n iṣẹ́ ni mò ṣe máa dé láti bí iṣẹ́ wá dáná ni, m tì fẹ ìyàwó sílẹ̀. Ǹkan tó fàá nìyẹn.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè Faransé ni óò. Èdè Faransé wà lọ́kàn mi láti kọ́ láti ìgbà tí mo ti wà lọ́mọdé. Ló ti wù mí kí n ní ìmọ̀ nípa Faransé? Ṣùgbọ́n kò sì àyè, kò sì àǹfààní fún mi. Àwọn òbí mi ò hàn sí owó lọ́wọ́ wọn bẹ́ẹ̀ yẹn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Ìgbà tí mo wà nígba ẹ̀wé ni mo ti kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Ó de shi n rán mi lọ́wọ́ di bi a ṣe ń sọ̀rọ̀ yìí. Bó ti ṣe jẹ́ pé ó wù mí láti kọ́ sí i, kí n tun lè ní ìmọ̀ sí i nípa ìgbékalẹ̀ iṣẹ́. Bẹ́ẹ̀ni.

Ṣé o máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́? Rárá o, mi ò kí ń ṣe ìgbéjáde níbi iṣẹ́, ọ́fíìsì nìkan ni mo máa ń wà. Mi ò kí ń kúrò nínú ọ́fíìsì, mi ò ní anfààní láti ṣe ìgbéjáde.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ yín? Èmi àti olórí iṣẹ́ wa ní ìbáṣepọ̀ tó gún régé, tó dán mọ́rán. Torí olórí, ọ̀gá mi nífẹ̀ẹ́ mi, tó jẹ́ olórí iṣẹ́ wa. Èèyàn, èèyàn gidi pẹ̀tu, èèyàn gidi ni pẹ̀lú. Ọ̀gá gidi ni. Torí òjíṣẹ́ Ọlọ́hun ni. So nítorí náà, mo ní ìbáṣepọ̀ gidi pẹ̀lú olórí iṣẹ́ mi.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Bẹ́ẹ̀ni, tó bí bá pa mí, mo máa ra oúnjẹ. N ò le fi bíi pa enu n ò le fi bíi pa enu, mo ní láti jẹun. Nítorí náà, mo máa ra oúnjẹ ní òpópónà. Láì mọ ìyẹ̀gbà ni mo ti rà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ẹ ń ṣe nǹkan nkan tí ó tẹ́ mi lọ́rùn. Mo ti ṣe àkásílẹ̀ ọ́díò bí ọgbọ̀n ẹgbàá kọ́kọ́ wọlé ń bẹ̀ rárá. A! Ṣánú mi, data ni mò ń lò. Fóònù náà ń gbóná.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọ̀dọ́ọdún? Bí ogún ọjọ́ nìyẹn lọ́dún, bí ogún ọjọ́ nìyẹn lọ́dún, ìgbà tí a máa fi ń sinmi niyen ogún ọjọ́.

Ṣé o ní oko? N ní oko, oko mi tóbi gan. Oríṣìíríṣìí ǹkan ni mo gbìn sinú bẹ. Oríṣìíríṣìí ǹkan ọ̀gbìn ló wà níbẹ̀. Ka tó mú oṣù méjì níìsín, wọ́n máa kórè oko mi.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Mo ní ètò, mo ṣe ètò láti lọ sọ́dọ̀ àwọn ẹbí mi. Kí n lọ bẹ̀ ìyá tó bí mi lọ́mọ wò, ó tó jẹ́ mẹ́ta tí mo ti rí wọn. Kí n dẹ̀ yà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi tó ń gbé ládùúgbò wọ́n bẹ̀. Kàjọ̀ kàjọ̀ ṣeré.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé, tí mo bá rí áye nítorí mo máa ń ṣiṣẹ́ kárakára lójoojúmọ́. Ṣùgbọ́n táyè bá yọ sílẹ̀ fún mi, mo máa ń ka ìwé tí bá ráyè ka. Ìwé máa ń jẹ́ kọ́pọ̀ọlọ́ gbọ́òrò.